Ṣe mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Torí tí bá jẹ oúnjẹ tó ní ata, yóò jẹ́ kí oúnjẹ yẹn kó lọ dáadáa nínú ara mi, kó sì lè ṣiṣẹ́ gidi tó yẹ̀ ko se. Tí bá jẹ oúnjẹ tí kò bá ní ata, yóò máa wọ́ mi nínú, kò ní jẹ́ kí oúnjẹ yẹn kó wù mí jẹ lọ títí naá. So, nítorí náà mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ dáradára.

Nígbà wo ni mo kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ mi? Mo pàdé ọ̀rẹ́ ẹ̀ mi kan ní àná, èmi àti ẹ ṣì jọ sọ̀rọ̀ nípa àwọn àsìkò tájọ́ lo papọ̀ ní ilé ìkàwe ka tó parí ní ilé ìkàwe wa. Èmi àti ẹ sọ̀rọ̀ gidigidi inú mi sì dùn, bẹni inu tí ẹ náà sì dùn.